Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi nígbà tí ara ba ń ro mí tàbí tí mo bá ṣe iṣẹ́ tó bá ní agbára tó sì le fa ara ríro Tí mo bá jí ní òwúrọ̀, mo máa na ara lójojumọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bo ara mi tí mo bá fẹ́ sùn, pàápàá jùlọ́ tí afẹ́fẹ́ náà tó bá tutù tàbí tí òjò bá ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán. Mo máa ń fẹ́ràn láti lo aṣọ ìbora kí òtútù má bà wọ inú àgọ́, kó má baà wọ inú àgọ́ ara mi. Aṣọ ìbora méjì ni mo fẹ́ràn láti máa lò.

Mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú àwọ̀n orẹ̀ láti ibiṣẹ́. Ó ti pẹ́, ó ti ṣe bí ọdún méjì tí a ti rí ara wa gbẹ̀yìn, nítorí náà ni a ṣe yàn àkókò láti pàdé ara láti ṣeré jáde ní ọ̀sẹ̀ tó kọjá. Ìpàdé náà sì lọ dáadáa à sì fẹ́ràn rẹ̀.

Akókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òhùn ni alẹ́ lẹ́yìn iṣẹ́ ojú ọjọ́, lẹ́yìn gbogbo wàhálà ọjọ́ tí mo bá ti délé lálẹ́ tí mo fẹ́ sùn, akókò yẹn ni mo fẹ́ràn jù. Nítorí mo ti mọ̀ pé kò sí iṣẹ́ míràn tí mo fẹ́ ṣe, kò sì sí wàhálà mọ́, mo ti parí gbogbo iṣẹ́ ọjọ́ náà, òórùn àti oúnjẹ àti ìsinmi ló dẹ́ku.